Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá tí ènìyàn bá máa mú èrò tuntun wá, ó máa nílò láti ní làkàye, a sì ní oríṣiríṣi nǹkan pàtàkì tí yóò sì mú wa tí ó jẹ́ n pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ò tí ní gbọ́ rí. Gbọ́ran lé jẹ́ oríṣiríṣi èrò tuntun tí ènìyàn lè mú wá sí bóyá ilé iṣẹ́ rẹ̀ tó ti ń ṣiṣẹ́ tí yóò sì ran ilé iṣẹ́ lọ́wọ́ láti máa lọ sí òkè. Iru àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún àwọn ènìyàn láti máa ní lọ́pọ̀lọpọ̀ nítorí pé kíni làkàye jẹ́ ohun tí ó ṣe pàtàkì jùlọ fún ènìyàn láti ní nítorí làkàye ènìyàn ohun lo ń jẹ́ kí àwọn ènìyàn máa rí nǹkan tuntun láti máa mọ ọ̀nà tí wọ́n máa gbà láti máa rú.

Sọ fún wa nípa ìpè fídíò pẹ̀lú ìbátan tí ó jìnnà, àwọn èrò dié ni àti béèrè, wákàtí wo pẹ̀lú tani, ohun tí ẹ fẹ́ sọ, máka ìbéèrè àti àwọn èrò yìí sókè. Ìtàn sọ́nà ni wọ́n. Ti ènìyàn ba má pe ìpè fídíò, boya o fe pe ènìyàn ti o je wípé ko si ni it òsì rẹ to je pe oti wa ni jìnà wíwá àwọn ènìyàn yìí, o lè pe wọ́n ní ìpè fídíò tó jẹ́ wípé e ó máa rí ra yín sí ojú làtàrà ibi tí ayé ti dára sí. Nítorí nígbà kan rí sẹ́yìn, iru àwọn kan wọ̀nyí kò sí tẹ́lẹ̀. Ṣùgbọ́n nísìnyí ó ti jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń lò. O je wipé tó bá ní ọ̀rẹ́ tàbí ẹbí ní òkè òkun, iru àwọn ìpè fídíò yìí o lè fi máa pe wọ́n láti máa rí wọ́n, láti máa mọ bí wọ́n ti ṣe ń ṣe àti bí wọ́n ṣe ń gbé ìgbésí ayé wọn ní ọ̀hùn ní ibi tí wọ́n wà. Oríṣìíríṣìí wákàtí sì ló wà tí ẹ lè ṣe ìpè yìí. Bí àlá ni láàárọ̀ tàbí lọ́sàn tàbí lálẹ́. Iru wákàtí yi a lè ṣe ìpè yìí láti máa pe ohun te o jọ máa sọ oríṣìíríṣìí ǹkan boya bi alááfíà ara rẹ̀, bí ó ṣe ń ṣiṣẹ́ sí àwọn kan wọ̀nyí ó jẹ́ ohun tí ẹ máa ba ra yín sọ tí ẹ bá ti ń pe ìpè fídíò yìí.

Ṣé oúnjẹ rẹ̀ ń yípadà ní àkókò kan nínú ọdún, oṣù wo, ohun tí o fẹ́ bí o ṣe mọ̀. Ni àkókò ìgbà mìíràn ní ẹnu ọdún ẹh tí ẹ̀yin bá ṣe jẹ boya bí i ìrẹsì, o lè rò pé kí ó tun yí i si ẹ́wà tàbí kí ó yi sí iṣu. Eleyi jẹ́ ọ̀nà tí àkókò mi fi máa ń yí padà nípa oúnjẹ nínú ọdún. Nítorí tí mo bá ti jẹ oúnjẹ kan jù, mo máa lérò pé ó ti tó láti mú oúnjẹ yìí láti jẹ oúnjẹ mìíràn. Nítorí pé kí ni oúnjẹ ẹẹkan kọ́ ni ènìyàn máa máa jẹ. Látara pé kí ni àwọn dókítà ti jẹ kóye wá ni pé kí ènìyàn máa máa jẹ oúnjẹ ọ̀kan nìkan ní gbogbo ìgbà. O lè wá ọ̀nà láti yí oúnjẹ yẹn padà. Eleyi jẹ́ ọ̀nà tí ó fi máa ń jẹ kí a máa yí oúnjẹ padà ní oṣooṣù nígbà mìíràn tí mo bá fẹ́ jẹ oúnjẹ kí ó má bà lè fa ìdààmú sí inú ara mi, kó bà lè mu ara mi jí pépé.

Sọ fún wa nípa títọ́ ẹranko, àwọn èrò díẹ̀ ni àti gbérè mélòó ohun tí ó ń dàwọ́ iṣẹ́ àárọ̀. Nípa títọ́ ẹranko lè jẹ́ ohun tí àwọn ènìyàn fẹ́ràn láti máa ṣe lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ látara èrè tí wọ́n máa ń rí ní orí rẹ̀ tí wọ́n bá ń tọ́ àwọn ẹranko yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko lóṣi wà láti máa tọ́, gẹ́gẹ́ bíi olongbo, ajà, àti ẹran. Wọ́n wá àwọn ẹranko yìí tó wà fún títọ́ tí ènìyàn sì máa ń rí èrè lórí wọn, pàápàá jùlọ iyé tí o bá ṣe níṣẹ́. Pàápàá jùlọ, abo jẹ́ èyí tó jẹ́ pé kí ó bá ní abo àti akọ, irú àwọn ẹranko yìí wọ́n máa máa bímọ lọ́pọ̀lọpọ̀ fún àwọn ẹni tí ó ní.